Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, nítorí pé nínú ayé tí a wa yìí kò sí bíi àwọn nǹkan o se ni maa jẹ atọwọdọwọ bíi àpẹẹrẹ, àwọn ilé-iṣẹ́ tí wọ́n maa n ṣe ètò nǹkan jáde. O gbọdọ̀ bọ́ sí ọwọ́ ẹlòmíràn ko tó túnbọ̀ sí ọwọ́ ẹlòmíràn ko tó di pé yóò di ohun tí gbogbo àgbáyé yóò máa rí.

Báwo ni o ṣe máa ń kọ́ ẹlòmíràn ní oúnjẹ tí o fẹ́ràn? Onírúurú ọ̀nà ni mo le gbà kọ́ ẹlòmíràn ní àwọn oúnjẹ tí mo fẹ́ràn. Bí ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ bá ti sọ wípé òhun nífẹ̀ẹ́ síi láti mọ̀, ó di dandan kí n kọ́ ọ ní bí a ṣe ń ṣe irú oúnjẹ bẹ́ẹ̀ àti bí a ṣe le rí irú èròjà tí a lè fi pèsè irú oúnjẹ bẹ́ẹ̀.